Bí mo ṣe ma n kojú àwọn ìṣòro tí mo bá ní ní ibi iṣẹ́ ni pé, tó bá jẹ́ pé àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ mi ni ó ní ìṣòro náà, ohun tí mo ma n ṣe ni pé màá pè wọ́n sọ́dọ̀ lẹ́ yọ kọ̀ọ̀kan. Àwọn tó ti ìṣòro náà bá kàn, màá bá wọn sọ̀rọ̀ pé "àá, ohun tí ẹ̀ ń ṣe yìí, èmi ò nífẹ̀ẹ́ sí i. Kí ẹ yípadà, kí ẹ má ṣe jẹ́ kí ó ṣẹlẹ̀ lọ́jọ́ mímọ́." Ní ọ̀nà tó jẹ́ pé kò mú jà lọ́wọ́ ni màá ṣe bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ìdojúkọ mìíràn ni tí èmi gangan bá pàdé, boya Latodo awon ọ̀gá mi ni, ohun tí mo máa ṣe ni pé tí àtúnṣe bá wà, màá wá àtúnṣe sí ìṣòro náà. Tí kò bá sí àtúnṣe, bóyá nípa iṣẹ́ kan tí wọ́n gbé lé mi lọ́wọ́ ni, ohun tí màá ṣe ni pé màá lọ bá wọn nígbà tó jẹ́ pé àwọn nìkan ló wà níbẹ̀. Màá bẹ̀ wọ́n pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí ọ̀rọ̀ yìí mọ́. Kò sí àtúnṣe tí mo le ṣe lórí ẹ̀ mọ́. Pé kí wọ́n gbà mí, màá bẹ̀ wọ́n. Ohun tí mo. Bi mo ṣe máa ń kojú ìṣòro nìyẹn. Mi ò dẹ̀ kí n kojú ìṣòro pẹ̀lú gìrì gìrì. Màá kọ́kọ́ ní sùúrù dáadáa. Màá ronú pé kí ni ọ̀nà àbáyọ kúrò nínú ìṣòro yìí. Lẹ́yìn ìgbà tí mo bá ronú tán, àwọn ọ̀nà àbáyọ tí mo bá mọ̀, màá wá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ nípa rẹ̀. Àwọn tó bá tún jù mí lọ nínú iṣẹ́ yìí, mo tún lè bá wọn sọ̀rọ̀. Àwọn tí mo bá mọ̀ pé mo lè fi ara gbe emi le, màá bá wọn sọ̀rọ̀ nípa rẹ̀. Ohun tí wọ́n bá sọ, mo tún lè gbé ìyẹ̀wù láti lè tẹ̀lé é.

Mo lè sọ pé mo fẹ́ràn-an láti má a ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀, mo de tún lè sọ pé mi ò fẹ́ràn rẹ̀. Ọ̀nà yẹn pín sí méjì. Apá kìnní ni pé tí ọ̀nà bá da nígbà ta bá n lọ, mo má a fẹ́ràn láti má a sí sílẹ̀ nítorí wípé atẹ́gùn àlàáfíà máa le wọlé. Atẹ́gùn tó ń wọnú ọkọ̀ láti tà o yàtọ̀ sí àtọwọ́dá èyí ta ń lò ó ninú ọkọ̀ ta ń pè ní AC. Tí ọ̀nà bá, tí ọ̀nà ò bá da, bóyá eruku pọ̀ ní ojú ọ̀nà, ó dára láti má a ti fèrèsé ọkọ̀ nítorí àwọn eruku náà tàbí tí eẹ̀yan bá n kọjá láwọn àdúgbò tí olè pọ̀, tí wọ́n máa n fọwọ́ ra nǹkan ninú mọ́tò, ó dára láti fi láti ti fèrèsé ọkọ̀. Ohun tí mo rí sì niyi.

Tí mo bá fẹ́ tọ́jú èékánná mi, mo máa ń gé èékánná mi ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń gé èékánná ọwọ́ mi. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti rí i dájú wípé kò sí ìdọ̀tí nínú èékánná náà nígbàkúgbà tí mo bá ń jáde lọ lówùrọ́. Tí ìdọ̀tí bá wà níbẹ̀, mo máa ń lo àwọn irinṣẹ́ kan èyí tí ó ma ń mú ìdọ̀tí kúrò nínú èékánná láti lè jẹ́ kí èékánná mi kí ó dá láti wò.

Ó ti pẹ́ o, ó ti ṣe díẹ̀, ó ti ṣe díẹ̀. Mo ti, mo sọ wípé nígbà tí a ti bí mi, àdá bí kí n sọ pé nígbà tí mo ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí òsì, ẹ̀kan kan ńí irú e mà ń ṣẹlẹ̀. Bóyá tí wọ́n bá jẹ mí ní yà nulé nípa pé mo ṣe nǹkan tí ò da, ìgbà yẹn ni mà ń sunkún. Lẹ́yìn ìgbà yẹn mi ò tíì sun ẹkún o.

Mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ nígbà tí òtútù bá mú. Kódà méjì ni mo ní. Mo ní nǹkan tó jẹ́ pé kò sí bí òtútù yẹn ṣe le mú tó. Mi ò ní máa pọ̀ òtútù mú. Mo sì ní nǹkan tó jẹ́ pé ìyẹn wà fún tó òtútù bá ra mú díẹ̀. Tó òtútù rọ̀ ìbá pọ̀, òun ni mo máa ń wọ̀. Nítorí pé ìyí tí alákókọ̀ tí mo sọ yẹn tí mo bá wọ̀ nígbà tó òtútù bá mú díẹ̀, òru ló máa ń mú mi, torí ròun lágbára gidi gan. Òtútù ló máa ń sọ irú èyí tí, iru òtútù to bá mú ló máa sọ irú èyí tí màá lò.

Mo jẹ́ ẹni tó má n ṣe ètò ǹkan. Oríṣiríṣi ǹkan ni mo má n ṣe ètò rẹ̀. Bí a níbi iṣẹ́ ni tàbí níbèkíbi tí mo bá wà tó jẹ́ pé èmi ni adarí níbẹ̀ tàbí tí mi ò kín ń ṣe adarí. Ó dà gan ìgbà tí mi ò kín ń ṣe adarí, ọ̀ mo má nífẹ̀ẹ́ láti máa ṣe ètò ǹkan. Mo má nífẹ̀ẹ́ sí kí àwọn èèyàn kó má a rí mi, bí wọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ǹ wà níbi kan. Mo má a fẹ́ kí àwọn èèyàn kó rí pé mo jẹ́ ẹni tí ó jẹ́ akíkanjú tó ń ṣiṣẹ́ kárakára.